Ah! Tí ń bá fẹ́ sinmi, hm, boya kí n lọ síí, kí n lọ síí ilé tí a ti máa ń wo sinimá, kí n lọ gbádùn ara mi, kí n dè pẹ̀lú olólùfẹ́ mi kí á lọ jọ lọ kí á wo sinimá, kí á jẹ oúnjẹ tó da.

Uhm, lórí phone mi èmi ní oríṣiríṣi orin. Mo ní àwọn orin Yorùbá. Ìgbà mìíràn mo lè lọ sí YouTube kí n wa orin Yorùbá níbẹ̀. Ìgbà mìíràn mo lè lọ sí orí social media, oríí, ehen, Facebook àbí Instagram kí n gbọ́ orin Yorùbá. Kò sí ibi tí mi ti ń rí orin Yorùbá gbọ́ lọrí phone mi bọya lórí ètò ìgbóhùn sí, gbé sórí phone mi àbí láti orí social media.